Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Ní ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga, a kọ́ bí wọ́n ṣe ń kọ lẹ́tà sí àwọn ènìyàn bíi bàbá wa, ìyá wa, ẹ̀gbọ́n, àǹtí, olólùfẹ́, ẹbí àtara àti gbá yìí ni mo ti pinnu wípé n ó máa kọ lẹ́tà sí gbogbo àwọn ènìyàn tí mo bá nífẹ̀ẹ́ sí. Àti gbá yẹn ni kíkọ lẹ́tà ti mọ̀ mi lára tó sì ti di ohun tí mo máa ń ṣe ní ojoojúmọ́. Kódà tí mo bá fẹ́ kọ lẹ́tà sí ọ̀gá ilé iṣẹ́ tàbí ilé ìjọsìn, n ó kọ lẹ́tà. Mo máa fẹ́ kọ sí olólùfẹ́ mi, ìyá, bàbá, ẹbí àtara lẹ́tà mo máa ń kọ. Èyí jẹ́ kí n fẹ́ràn lẹ́tà gan púpọ̀. Fún ìdí èyí, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn.

Mo máa ń dé ní àkókò. Níwọ̀n bá ìgbà tí mo bá ti jáde kúrò nínú ilé tí mo ti lọ sí sọ́ọ̀- búù mi, mà á lọ sí sọ́ọ̀bù mi. Tí mo bá dẹ̀ tí lọ sí sọ́ọ̀bù mi, mà á padà sí sọ́ọ̀bù ní àkókò. Tí mo bá dẹ̀ tún ti lọ sí ṣọ́ọ̀ṣì tàbí mo jáde, mà á tètè wọlé ní àkókò. Fún ìdí èyí, inú àwọn òbí mi sì dùn púpọ̀. Wọ́n sì máa ń, inú wọn máa ń dùn dáadáa sí mi. Mo sì dẹ̀ máa wọlé ní àkókò tí ó yẹ kí ọmọ lu àbí kí ó wọlé. Bẹ́ẹ̀ ni, mo sì tún máa wọlé tí mo bá ti lọ sí ilé ìwé. Mi ò kì í fi orun rìn. Mi ò kì í fi orun rìn rárá. Mà á sì wọlé ní àkókò tí ó yẹ tí inú àwọn òbí mi sì dùn sí. Bẹ́ẹ̀ ni, mo máa ń wọlé ní àkókò.

Bẹ́ẹ̀ni, mo máa ń tan ìkíni lórí fóònù. Níwọ̀n ìgbà tí mo bá n jáde, ní ẹsẹ̀ yẹn, ní ẹ̀bá títì, ní ẹ̀bá títì. Níwọ̀n ìgbà tí mo bá dẹ̀ tí, tí mo bá ti rí àwọn àgbàlagbà ní ọ̀ọ́kán, màá kí wọn dáadáa tí máa sì, tí n s, máa sì fi orí balẹ̀ fún wọn dáadáa. Wọ́n á sì tún dá mi lóhùn pé, "ẹ̀ n lẹ́ o, ọmọ dáadáa, ọmọre biiyan" wọ́n á tún kí mi ní oríkí mi, tínu wọ́n a, tinú wọn á sì dùn. Wọ́n n gbà mií, wọn á tún máa fọwọ́ ra mí lórí, tí wọ́n á tún kí mi ní oríkí mi. Níwọ̀n ìgbà tí mo bá ti tan ìkíni lórí fóònù, inú wọn á sì dùn, èmi naa a tún máa lọ tídùnú tídùnú. Bẹ́ẹ̀ni, mo máa ń tan ìkíni lórí fóònù.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà lọ́pọ̀lọpọ̀. Tí ojúmọ́ bá ti mọ́, pàápàá jùlọ ní ọjọ́ ọjà, máa ti tètè jí jáde ní ààfemọ́júmọ́. Bẹ́ẹ̀ni, máa lọ sí ojú ọjà, ojú gbàgede ọjà, máa sì mu ìgbálẹ̀ máa fi gba gbogbo àyíká ọjà tí gbogbo ẹ̀ a sì mọ́ tónìtọ́nì Pàápàá jùlọ, àwọn e bá ibi tí koríko bá wà Àwọn e bá ibi tí koríko bá wà tó lè fẹ́ máa mu òkun fá àwọn nǹkan olóró wọlé sí àárín àwọn èrò, máa mu àdá máa fi gé gbogbo ẹ̀ dànù lọ́ọ̀kankan. Inú àwọn babalọ́jà sì dùn sí èyí, wọ́n a máa fún mi ní nǹkan pẹ̀lú. Pàápàá jùlọ wọ́n a máa fún mi lówó, inú wọn máa ń dùn dáadáa. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà.

Bẹ́ẹ̀ni, mo kányìn lọ sí ọjà, mo sì ti kányìn lọ sí ọjà nísinsìnyí. Yóò ti tó bíi ìwọ̀n bi òṣùpá mẹ́ta àti díẹ̀. Ìdí tó dì jẹ́ kí n pẹ́ lọ sí ọjà ní ọjọ́un náà ni pé, mo pẹ́ kí n tó sùn ní alẹ́. Mọ́júmọ́ ìgbà tí n fi jí ní àfẹ̀mọ́júmọ́, mo ti sùn gbàgbé lọ. Fún idí eyìí, mo pẹ́ lọ sí ọjà. A sì ti tó bíi òṣùpá mẹ́ta àti díẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán dáadáa pẹ̀lú àwọn oníbàárà mi. Pàápàá jùlọ, àwọn tó bá ti jẹ́ oníbàárà tí wọ́n máa ń wá dedé tó sì jẹ́ wípé ojoojúmọ́ ni wón máa ń wá bá mi ra ọjà nínú sọ́ọ̀bù mi. Màá tún fi tẹ̀rín. Tọ̀ yaya pèsè oúnjẹ tiwọn fún wọn. Ti èmi àti ìjọ wọn bá sì jọ ti ọwọ́ bọ ọwọ́ inú àwo kan náà pẹ̀lú ẹran tó da epo lẹ́lẹ́ lójú ọbẹ̀. Àwọn ẹlomi tan bá tún wá láti wá bá wa jẹ oúnjẹ náà, tẹ̀rín tọ̀ yaya láti tun fi gbé oúnjẹ mi fún wọn. Inú wọn á sì dùn, wọ́n á rẹ́rìn tó bá tún di ọjọ́ mi. Nítorí pé wọ́n ó tún jẹ oúnjẹ lọ́dọ̀ mi, wọ́n ó tún mọ̀ọ́mọ̀ wá ra ọjà mi. Nígbà mì, wọ́n lè má ra ju ọjà múrí kan náà lọ. Wọ́n á sì, wọ́n á sì wá, wọ́n á sì wá. Nítorí ọjà múrí kan òún, mà á sì tún fi tẹ̀rín tọ̀ yaya gbé oúnjẹ fún wọn. Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn oníbàárà mi ní oúnjẹ ọ̀sán dáadáa.

Èso tí mo fẹ́ràn jẹ ju ni èso ọ̀gẹ̀dẹ̀. Èso ọ̀gẹ̀dẹ̀ da lọ́pọ̀lọ́pọ̀. Ó máa ń mú ara tuni. Níwòn ìgbà tí èyàn bá ti jẹ èso ọ̀gẹ̀dẹ̀ tán, àwọn ìdí tó sì jẹ́ kí n gbádùn èso ọ̀gẹ̀dẹ̀ lọ́pọ̀lọ́pọ̀ ni wípé èso ọ̀gẹ̀dẹ̀ ó máa ń dẹ̀, ó sì máa ń dẹ́ yẹn lára pẹ̀lú. Kódà tí èyàn bá jẹ ọ̀gẹ̀dẹ̀ tán, ọkàn èyàn ó, ọkàn ènìyàn ó tutù dẹ́múdẹ́mú, ti inú èyàn á sì dùn. Nígbà mìíràn, èyàn a tún máa yó fẹ́rẹ́fẹ́ tí èyàn ó tún yára yó. Díwọ̀n bá díẹ̀, ọ̀gẹ̀dẹ̀ dára lọ́pọ̀lọ́pọ̀. Pàápàá jùlọ ọ̀gẹ̀dẹ̀ tó bá jẹ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tí ó bá dẹ̀ dáadáa tí èyàn bá sì jẹ ẹ́ èyí tó máa ń gùn bọ̀lì yẹn tí èyàn bá hó epo ẹ tí èyàn sì jẹ ẹ́, yóò tú yan lára, ọkàn ènìyàn á balẹ̀, inú èyàn á sì dùn. Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ, ọ̀gẹ̀dẹ̀ ni mo fẹ́ràn láti máa jẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara ṣ'ara dáadáa. Níwọ̀n ìgbà tí mo bá dẹ̀ tí fi ìpara ṣ'ára tán, ara mi á jọ̀lọ̀. Màá sì máa dán l'áwọ̀. Tí èmi náà bá ti fi ìpara ṣ'ára náà tán, màá sì mú àwo jígí, màá tún fi wo ojú mi. Èmi náà a sì tún rí pé o rẹwà pọ̀. Níwọ̀n ìgbà tí èmi náà bá tún rí pé o rẹwà pọ̀ tán, inú mi á dùn. Màá tún rẹ́rìn mú ṣẹ́. Tí mo bá sì tún fi-- tí mo bá pàápàá jùlọ, tí mo bá ti wẹ̀ tán, tí mo ti lọ sí balùwẹ̀, tí mo ti wẹ̀, màá tún wọnú ilé pẹ̀lú. Màá sì tún fi ìpara, màá tún fi pa ara mi láti orí mi dé atelẹsẹ̀. Ara mi á sì jọ̀lọ̀. Àwo ara mi á sì dán dáadáa. Bẹ́ẹ̀ ni, mo máa ń fi ìpara para dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera. Pàápàá jùlọ àwọn oúnjẹ tí ó bá ti jẹ́ bí ẹwà. Àwọn oúnjẹ yìí dára púpọ̀ tí ó sì sara lóore tó ṣe gbé fún ẹgbẹ́ èèyàn láti jẹ. Àwọn oúnjẹ yẹn dára púpọ̀ gan- wọ́n dára púpọ̀ gan ni láti jẹ fún ara. Ó dára fún ojú, ó dára fún ẹ̀yà ara, ó dára fún àwọn nǹkan tó wà ní inú ènìyàn láti lè jí pépé. Níwọ̀n ìgbà tí mo bá dẹ̀ ti jẹ oúnjẹ tí, tó lérò dání, tó, tó lérò fún ìlera yìí tán, ara mi á le dáadáa, inú mi á dùn, ẹ̀rìn á gba enú mi, inú mi á sì tún dùn. Màá tún bù fún àwọn olùbágbé mi. Àwọn náà tún jẹ àǹfàní rẹ̀. Inú àwọn náà ó tún dùn, ara wọ́n á sì yá gágá. Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera.

Àwọn aṣọ tí mo fẹ́ràn láti máa wọ̀ ni àwọn aṣọ ìbílẹ̀, pàápàá jùlọ bí i agbádá, bí aṣọ òfì tí a fi síkí rán. Niwon igba ti mo ba ti wo aso agbada yii sara, maa wo inu awo digi, maa rerin muse, maa wa yika otun maa yika osi. Ẹ̀mí naa a wa rí nínú agbádá tí mo wọ̀ yẹn, tí mo wọ̀ hun wípé mo jọ ènìyàn tó rẹwà pọ̀. Níwọ̀n ìgbà tí mo bá ti wọ agbádá yìí tán, màá bọ́ síta ní gbàgede. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹgbẹ́ mi wọ́n á máa, wọ́n á máa wá pàdé mi. Oníkálukú a máa di mọ́ mi, wọ́n á máa rànríìn. Pàápàá jùlọ àwọn aṣọ òfì ó jẹ́ aṣọ tí ó wù mí púpọ̀ tí mo sì máa ń fi rán ṣíkí. Aṣọ òfì yìí rẹwạ̀, ó máa ń le dáadáa lára, ó máa ń bu iyì kún mi tí mo bá ti jáde. Pàápàá jùlọ tí obìnrin bá ti rí mi, a máa, inúu rẹ̀ á máa dùn, á máa rẹ́rìn mú ṣẹ́, mú ṣẹ́. Mo fẹ́ràn aṣọ ìbílẹ̀ láti máa wọ̀.

Data tí mo máa ń lò lọ́sọ̀ọ́ṣẹ́ pọ̀ tó ẹlégbẹ̀rún kan kan àti àbọ̀ lọ́sọ́ọ̀ọ́ṣẹ́. Ní ìgbà tí mo bá ti fi data yìí sí orí ẹ̀rọ alágbẹ̀ lọ́wọ́ mi tán, àwọn nǹkan ori re á sáré máa jáfáfá. Àwọn mẹ́sééjì tó ṣe pàtàkì fún mi láti rí, màá tún tètè rí ní kíákíá. Níwọ́n ìgbà tí mo bá wá tún ti fi ṣ-- tí mo wá ti ṣe data yìí ọlọ́sọ̀ọ́ ẹlẹ́gbẹ̀rún kan, ẹlẹ́gbẹ̀rún kan àti àbọ̀ yìí tán, fóònù mi á jí pépé. Màá bẹ̀rẹ̀ sí ní máa tẹ̀ dáadáa àwọn nǹkan tó bá wúlò fún mi bíi kí n lọ sí àwọn oríṣìíríṣìí ẹ̀yìn àwọn application tó wà tí mo lè dá lóòdù.

Wákàtí tí mo máa ń fi ń ṣiṣẹ́ lójoojúmọ́, a tó wákàtí mẹ́rin ní ojoojúmọ́, wákàtí mẹ́rin gbà ko ní ojoojúmọ́ pẹ̀lú iṣẹ́ àṣekára. Níwọ̀n ìgbà tí ó bá ti di ojúmọ́, mà á gbọ̀na ojú oko òwò mi láti lọ sí oko. Oríṣiríṣi iṣẹ́ ló wà níbẹ̀. Nígbà tí mo bá lọ sídi ọ̀gẹ̀dẹ̀, mà á ṣá ọ̀gẹ̀dẹ̀, mà á dìbà rẹ̀. Tí mo bá tún ṣe ìyen tán, mà á tún bọ́ sínú oko, mà á tún ro oko sínú ẹ-- láti ro inú ẹ̀gẹ́ tó ti kún. Àwọn ọwọ́ tó bá ti kún lẹ́gbẹ̀ẹ́ kaṣú, mà á mú àdá, mà á fi gé dànù. Fún ìdí eyìí, wákàtí mẹ́rin ni mo máa ń fi ń ṣiṣẹ́ lójoojúmọ́

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tí ó ní ìmọ̀ láti máa tún nǹkan ṣe. Pàápàá jùlọ níbi ẹ̀rọ alágbèéká tí gbogbo ayé mọ̀ sí ayélujára tí a mọ̀ sí fóònù. Níwọ̀n ìgbà tí wọ́n bá ti mú fóònù wá, màá fi ara balẹ̀ gbọ́ nǹkan tó ṣe fóònù wọn láti lè mọ irú nǹkan tí màá ṣe sí fóònù náà láti lè mọ solution tí màá si ṣe sí fóònù náà tí yóò sì fi lè ṣiṣẹ́. Pàápàá jùlọ nípa redionic, mo mọ̀ nípa iyàn náà dáadáa. Tí rédíò àwọn èèyàn bá ti bàjẹ́, wọ́n á gbe wá, màá túu, màá ṣe gbogbo àwọn nǹkan tí ó bàjẹ́ lára rẹ̀, màá rí sóò, màá sóòdì àwọn wáyà tí ó ti já, tí ò jẹ́ kó ṣiṣẹ́ mọ́. Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tí ó mọ nǹkan ṣe.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni oúnjẹ tí àwọn Yorùbá máa ń pè ní iyán. Ní ìgbà tí àwọn bàbá wa fi mú wa lọ sí oko, ní wọ́n ti fi oúnjẹ tó ń jẹ́ iyán náà ti fi kọ́ wa. Tí a bá lọ sí oko, a lọ sí orí òkìtì, a wá iṣu jáde kúrò níbẹ̀. Nígbà tí a bá ti wa iṣu yẹn tán, a kò lọ sí abẹ́ igi tí ó tutù dáadáa, a sì to àwọn igi jọ. Nígbà tí ó bá fi tó bí ọgbọ̀n ìṣẹ́jú, sì wákati kan, iṣu ni a ti jinná tí a sì gun ní odó, iyán náà a sì máa mú dáadáa. Oyán yìí tí wá jẹ́ nǹkan tí ó máa ń mú egun èèyàn le dáadáa. De bí wípé tí èèyàn bá jẹ iyán tán ní ìrọ̀lẹ́ ní oko, tí èèyàn bá lọ sí ilé, egun èèyàn á le dáadáa, ikùn èèyàn á wá le bá ńkù. Fún idi eyìí, ó jẹ́, iyán jẹ́ oúnjẹ tí mo ní ìfẹ́ sí jùlọ, tí mo fẹ́ràn jùlọ láti máa jẹ.

Rárá o, èmi ò kí ń kọrin kẹ́lẹ́kẹ́lẹ́ nítèmi. Níwọ̀n ìgbà tí mo bá ti fẹ́ kọ orin, mà á jẹ́ kí ohùn mi ko kó gbóhùn sókè láti lè máa kọ orin. Nítorí wipé mo máa ń nífẹ̀ẹ́ sí kí àwọn ènìyàn kó gbó ohùn mi kí wọ́n sì gbọ́ irú orin tí mo ń bá ń kọ. Bọ́yá orin to mu to tó bùyì kún ènìyàn tàbí orin tí ó jẹ́ tan ma fi n mọ́ ọmọlúwàbí. Pàápàá jùlọ ní ilé ìjọsìn, mo máa ń kọ orin sókè dáadáa. Gẹ́gẹ́ bí wípé won ò kín dẹ etí láti máa gbọ ohùn orin mi. Mo máa ń kọ orin sókè tí ohùn mi sì máa ń dún bí ohùn agogo. Pàápàá jùlọ mo tún ní ohùn orin tí ó yè kooro. Fún idí eyìí, mo jẹ́ ẹnìkan tí ó máa ń kọrin sókè dáadáa.

Ní àkókò tí mo bá fẹ́ lọ sùn, mo máa ń wọ ṣòkòtò pélébé pélébé láti lọ sùn ní orí ibùsùn mi. Ní àkókò tí mo bá ti wọ ṣòkòtò pélébé pélébé yìí tán, màá rí ààyè láti lè nọ̀ káàkiri. Atẹ́gùn a fẹ́ sí ǹkan ọmọkùnrin mi dáadáa. Fún idí ẹ̀yìí, ṣòkòtò pélébé ni mo fẹ́ràn láti máa wọ̀ tí ó sì dára fún mi tí ó sì máa ń jẹ́ kí àlàáfíà dé bá mi nígbà tí mo bá ti sùn. Inú mi a sì dùn, èmi na ara yé yí kíá yí ṣotùn yí ṣóṣìn dáadáa. Ṣòkòtò pélébé ó dára fún mi púpọ̀ láti máa wọ̀ nígbà tí mo bá fẹ́ lọ sùn. Fún idí ẹ̀yìí, ṣòkòtò pélébé ni mo nífẹ̀ẹ́ sí jùlọ láti máa wọ̀ tí mo bá fẹ́ lọ sùn.

Ìgbà tí mo kẹ́yìn sunkún ni ìgbà tí mo ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi. Ní ìgbà tí màá fi máa sunkún yìí, mi ò mọ ìgbà tí omi jẹ ń bọ́ ní ojú mi rárá, nítorí wípé ó jẹ́ ìyàlẹ́nu fún mi láti ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ní ìgbà náà. Orí mi wú wípé, à! Èmi nìkan tán, èmi ni Ọlọ́run ṣe èyí fún. Ẹkún tí mo sun gbà náà ó jẹ́ ẹkún ayọ̀, kò kín ṣe ẹkún ìbànújẹ́ rárá. Inú mi dùn jọjọ, ayọ̀ mi kún, gbogbo àwọn ọ̀rẹ́ mi, wọ́n bá mi yọ̀, wọ́n bá mi yọ̀ dáadáa, débi wípé ẹnu àwọn ẹlẹ́gàn ó pa lọ́lọ́ ní ìgbà náà. Inú mi dùn jọjọ, tí mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ní ìgbà tí omi jẹ ó fi máa já bọ́ ní ojú mi, n ti lẹ̀ mọ̀ rárá. Fún ìdí èyí, ìgbà tí mo kẹ́yìn sunkún ni ìgbà tí mo ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi.

Ìgbà tí mo kányìn lọ sí ilé oúnjẹ kányìn, tí mo wá fojú wo dáadáa, a ti tó bi ọ̀sẹ̀ kan sẹ́yìn tí mo kányìn lọ sí ilé oúnjẹ. Nítorí wípé èmi ti ká lára mi, mo jẹ́ ẹnìkan tí ó ní ìfẹ́ sí oúnjẹ jùlọ. Débi wípé nígbà tí àtẹ̀mọ́júmọ́ bá ti fẹ́ sọ pé òun ń là, tí ọ̀yẹ́ bá ti fẹ́ sọ pé ó ń là, kété, màá ti jí wípé màá ti tètè lọ sí ilé oúnjẹ láti lọ fi oúnjẹ sí inú mi. Torí wípé èmi jẹ́ ẹnìkan tí ò kí ń fi inú mi ṣeré rárá, rárá àti rárá. Mo jẹ́ ẹnìkan tí ó ní ìfẹ́ sí oúnjẹ dáadáa, pàápàá jùlọ bí oúnjẹ rírà. Nítorí wípé ó máa ń jẹ́ kí gbogbo àwọn èmi ni ẹran tí wón máa ń sè níbẹ̀ ní ilé oúnjẹ bí ẹran ìgbẹ́, ó máa ń mú inú mi dùn dáadáa tí mo dẹ máa ń jẹ ẹ́ ní àjẹgbádùn. Fún ìdí èyí, a ti tó bi ọ̀sẹ̀ kan tí mo kányìn lọ sí ilé oúnjẹ.

Bí ìparí ọdún ni mo máa ń nífẹ̀ẹ́ sí láti ra ẹ̀rọ ayára bí àṣà tuntun. Ìdí ni pé tí mo bá ti lo ẹ̀rọ ayára bí àṣà mi tó ti tóbi oṣù pá mọ́kànlá, a ti sú mi ní lílò tí mi ò nífẹ́-- tí mi ò sí ní nífẹ̀ẹ́ sí láti máa lòó mọ́. So, fún ìdí èyí, nígbà-ìgbà bí ìparí ọdún ni mo máa ń nífẹ̀ẹ́ sí láti máa ra ẹ̀rọ ayára bí àṣà tuntun. Àwọn ẹyi tí mo bá dẹ̀-- tí mo bá sì tún rà yóò tún jẹ́ èyí tó tún, tó tún pọ̀ ju èyí tí mo lò tẹ́lẹ̀ lọ. Màá sì farabalẹ̀ láti ra èyí tí ó, tí ó ṣe iyebiye jùlọ, tí ó lè ṣe iṣẹ́ tí mo fẹ́ ṣe dáadáa. Fún ìdí èyí, bí ìparí ọdún ni mo máa ń nífẹ̀ẹ́ sí láti ra ẹ̀rọ ayára bí àṣà tuntun.

Mo nífẹ̀ẹ́ láti máa jẹ oúnjẹ tí àwọn Yorùbá máa ń pè ní iyán ní ọ̀sán, nítorí wípé iyán jẹ́ oúnjẹ tí ó dára púpọ̀, tí ó sì tún mú okun fún ara dáadáa, tí ó máa ń mú ara jí pépé, tí ó máa ń mú jẹ́ kí egun ènìyàn le dáadáa. Tí mo bá jẹ iyán ní ọ̀sán, ara mi á le dáadáa, màá ráyè lọ síwájú, màá ráyè lọ sẹ́yìn, pàápàá jùlọ níbi tí mi ò fẹ́ lọ tẹ́lẹ̀, màá lọ síbẹ̀. Bí kín n lọ sí orí fíídì láti máa sa eré dáadáa. Nígbà mìíràn, a tún máa ń lọ síbi, a máa ń lọ síbi competition láti lè jẹ́ kí kó tó di alẹ́, kí oúnjẹ, oúnjẹ náà kò lè fúyẹ́ ní ara. Mo nífẹ̀ẹ́ láti máa jẹ iyán ní ọ̀sán. Iyán náà a sì jẹ́ iyán tó fẹ́lẹ́, tí ò ní di kóko, tí ó jọ̀lọ̀ dáadáa pẹ̀lú ọbẹ̀ tó dára. Torí pé tí mo bá jókòó ti iyán láti jẹ́ ní ọ̀sán, màá jẹ iyán náà débi pé ikùn mi á le dáadáa. Tí ikùn mi á le dáadáa. Fún ìdí èyí, iyán ni mo fẹ́ràn láti máa jẹ ní ọ̀sán.

Ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo máa ń ṣe ìmọ́tótó inú ilé mi dáradára. Débi wípé tí ojúmọ́ bá ti mọ́, màá mú ìgbálẹ̀, màá kọ́kọ́ gbá ilẹ̀ àyíká, màá gbá inú yàrá bọ́sítà, màá bọ́ sí ẹ̀yìnkùlé, màá gbá gbogbo ẹ̀ tí a mọ dáadáa. Débi wípé bí ènìyàn bá kọjá níbẹ̀, àà, inú wọn a máa dùn. Débi wípé àwọn Yorùbá náà tí wọ́n á pòwe wípé "ẹni tí ó bá gbá ilẹ̀ ni ilẹ̀ yíò mọ́ fún". Òwe yìí ni mo tẹ̀lé láti máa ṣe ìmọ́tótó, láti máa tọ́jú ilé mi ní ẹ̀ẹ̀méjì lójúmọ́. Òwe yìí rọ̀ mí lọ́wọ́ gan-an ni. Débi wípé tí mo bá ti ń ṣìtọ́jú ilé mi ní ẹ̀ẹ̀méjì lójúmọ́, gbogbo àwọn olùbágbé mi, wọ́n á wo àwòkọ́ṣe mi, àwọn náà a sì tún, wọ́n tún ṣe bẹ́ẹ̀ pẹ̀lú. Tí ó bá ti tún di bí ọwọ́, bí ọwọ́ àṣálẹ́ tó tún di pé àwọn ilẹ̀ tuntun fẹ́ dọ̀tí, màá tún mú bíá, bí inú ilé sí ọ̀dẹ̀dẹ̀. Màá tún sáré fi ìgbálẹ̀ gbá á. Tí àwọn abọ́ bá dọ̀tí, màá sì ti kó jáde ní àsìkò, ní àsìkọ̀ tí ó yẹ kí n kó ó jáde láti fọ́. Tí gbogbo inú ilé tí ò ní máa sí eṣinṣin tàbí ǹṣekọrin tàbí àwọn kòkòrò tí ó le kó sí àrùnkárùn ní inú ilé mi. Fún ìdí èyí ẹ̀ẹ̀méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ma ń tọ́jú ilé mi lójúmọ́.

Ah! Mo nífẹ̀ẹ́ sí ijó jíjó dáradára. Débi wípé kí n má tí gbúrò èlù bọ́yá ìlù dùndún tàbí ilu bàtá tàbí ilù alágbàmọ́lẹ̀ tàbí ilù àwọ̀ tàbí ilù sákárà tí àwọn èèyàn máa ń lò ní òde party. Tí mo bá ti lè gbọ́ èlù àti orin papọ̀ ní wàrà ìṣesà, màá ti máa jómùkúlùmú kẹ̀ǹkẹ́ fún ijó. Ijó jíjó mo nífẹ̀ẹ́ sí gidi gan ni. Pàápa julọ tí mo bá lọ sí ilé ìjọsìn. Ijó jíjó mi débi wípé láàárín wákàtí kan tí wọ́n bá ṣin lù ìlu ti wọ́, tí wọ́n lu ìlù ti wọ́n ń kọrin sí, kò ní rẹ̀ mí, kò ní sú mi, kò ní rẹ̀ mí rara. Ihun tó lè mú kin tó, kí n dúró láti má jó nígbà náà ni wípé tí wọ́n ò bá kọrin mọ́, tí wọ́n ò sì lu ìlù mọ́, nǹkan tó lè mú mi máa jó mọ́ nìyẹn. Mo fẹ́ràn ijó jíjó gan lọ́pọ̀lọpọ̀. Tí mo bá ti ń jó, ayọ̀ á gbá inú ọkàn mi kan, inú mí á dùn, ara mí á yá gágá. Ijó jíjó, àwọn ǹkan tí mo máa fi fẹ́ràn ijó jíjó ni ó máa ń jẹ́ kí ènìyàn láàgùn. Tí ẹ̀yan bá ti láàgùn, àlàáfíà a wá dé sára àgọ́ ara ènìyàn. Ijó jíjó mo fẹ́ràn re de lọ́pọ̀lọpọ̀ dáadáa. Fún idí ẹ̀yìí, mo fẹ́ràn ijó jíjó lọ́pọ̀lọpọ̀.

Àwọn nǹkan tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́, ó tó bí ọ̀nà mélòkan tí mo báà ti dé ẹnu iṣẹ́ àti kọ́kọ́ yá lọ sí ibi iṣẹ́ ní àárọ̀, màá kọ́kọ́ yá jẹ oúnjẹ tó mọ́kùn dáadáa láti lè jẹ́ kí ara mi jí pépé sí iṣẹ́ náà. Màá sì mú omi tí ó ṣe dáadáa, màá láàgún jáde. Màá wá dé ẹnu iṣẹ́ mi, níwọ̀n ìgbà ti mo bá ti jẹun tó ti ṣe dáadáa tán, màá bọ́ sẹnu iṣẹ́. Iṣẹ́ yíyo wu tí n bá à ṣe ní ọjọ́ náà, bọ́ yá mo lọ sí oko ni o, tàbí mo lọ sí ẹnu iṣẹ́ mi ní ṣọ́ọ̀bù, ara mi alè dáadáa dé bí wípé tí mo bá rí àwọn nǹkan tó wà tún wá jẹ́ kí ara mi jí pépé, tó tún wá jẹ́ kí, kí n ní ìtara sí ibi iṣẹ́ mi ni wípé tí mo bá tún rí àwọn olubapòpó mi ní ẹ̀gbẹ́, débi wípé mo ti ń rí inú iṣu wọn, wọ́n ti ń ro lọ ti fẹ́ ẹ tán, ara mi a wá le dáadáa pé èmi ná, ò má yẹ kí n tètè múra sí iṣẹ́ tèmi náà, kí n tètè múra sí oko yìí níríro, kó lè tètè, kí n lè tètè dọ́gba pẹ̀lú àwọn alábàdá kòpọ̀ mi. Tàbí inú ẹ̀gẹ́ wọn bá ti fẹ́ ro tán, tí mo bá ti rí pé inú ẹ̀gẹ́ tí wọ́n ti ń mọ, èmi ni a tètè múra sí tèmi náà, kí inú oko tèmi náà kó má ba à yíwọ́. Bákan náà, àwọn nǹkan tó tún wa máa ń jẹ́ kí, kí n ní ìtara lẹ́nu iṣẹ́ mi ni wípé tí ó bá jẹ́ wípé mo lọ sí ẹnu iṣẹ́ ìjọba, táwọn ìjọba, táwọn ìjọba tún wá ń fún mi ní owó àsìkò dáadáa, tí wọ́n ò jẹ wá lówó, inú mi á dùn wípé, àwọn ìjọba ò jẹ wá lówó, mo ní lọ, mo ní, mo ní láti ṣe iṣẹ́ kárakára dáadáa. Fún ìdí ẹ̀yìí, àwọn nǹkan tí ó máa ń mú, tí ó máa ń fún mi ní ìtara lẹ́nu iṣẹ́ nìyen.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀. Nítorí wípé tí ẹ̀dá ba wà láyé tí ò ní nọ́mbà orílẹ̀, irú ẹni bẹ́ẹ̀ ó já sí bí òkú ènìyàn. Nọ́mbà orílẹ̀ mi mo ní tí ó sì dá mi lójú dáadáa, tí inú mi sì dùn sí láti ìgbà tí mo ti ní nọ́mbà orílẹ̀ mi. Ẹni tí ò bá sì ní nọ́mbà orílẹ̀ yìí, á dàbí ènìyàn jẹ́pẹrẹ. Àwọn ẹlẹgbẹ́ rẹ̀ wọn ò ní ká kun ènìyàn ní àwùjọ, dé bí wípé tí wọ́n bá ń pín nǹkan láàárín ẹgbẹ́ tí ò bá sí níbẹ̀, wọn ò ní lè pe nọ́mbà rẹ̀ wípé Lágbaja, máa bọ̀ wá, kó wá gba ti ẹ, májè ó fọ ẹrú. Nọ́mbà orílẹ̀ ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀ láti lè jẹ́ kí ẹni kọ̀ọ̀kan tí ó wà ní ayé yìí kó ní. Fún ìdí èyí, mo ní nọ́mbà orílẹ̀ mi tí ó sì yọran ti dáadáa.

Irun orí mi máa ń jẹ́ gígé ní ẹ̀kan lọ́sẹ̀, pàápàá jùlọ tí ó bá ti di ìparí ọ̀sẹ̀ gẹ́lẹ́. Mo gbọdọ̀ jẹ́ kí irun orí mi kí ó jẹ́ gígé. Nítorí wípé tí mi ò bá tètè gé irun orí mi, orí fífọ́, ó má ń, orí ni ó máa ń fọ́ mi tí mi ò bá gé irun orí mi. Irun gige mi, ẹkan lọsẹ osi maa n jẹ bi ipari ọsẹ torí wípé tí n bá gé irun orí mi àti sùn ní, tí mi ò bá gé irun orí mi ní ẹ̀ẹ̀kan ní ìparí ọ̀sẹ̀ àti sùn lẹ́yìn ìgbà yẹn, a jẹ́ ǹkan tó lè ra fún mi díẹ̀. A sì máa dà mí láàmú ní ìgbà kọ̀ọ̀kan. Fún ìdí èyí, ẹ̀kan lọ́sẹ̀ ni irun orí mi ni ó máa ń jẹ́ gígé.

Irú ẹ̀bùn tí mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ni ẹ̀bùn oúnjẹ. Nítorí wípé oúnjẹ jẹ́ ǹkan tó ṣe pàtàkì láti fún yàn. Bákan náà ni àwọn Yorùbá lọ́ nà bọ, na wípé tí oúnjẹ bá kúrò nínú ìṣe, ìṣe bùṣe. Fún ìdí èyí ni mo ṣe fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ní irú ẹ̀bùn tó bá jẹ́ bí i oúnjẹ, láti lè jẹ́ kí wọ́n jẹun, kí wọ́n yó, kí àlàáfíà ó sì gba ọkàn wọn. Nítorí wípé ẹni tí ò bá jẹun kò lè ronú wípé òun ó lọ sí oko tàbí tí òun ó lọ sí odò. Irú irufẹ oní tọ̀ún tí ò bá tí ì jẹun, ojú rẹ á le koko kó. Bí àwọn ènìyàn bá ń pariwo lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ará máa kán. Fún ìdí èyí, ẹ̀bùn oúnjẹ ni mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn.

Ìlànà ìpolówó mi tí mo máa ń gbá polówó, ó pín sí ọ̀nà méjì. Ni orí ọ̀nà kan tí àwọn èèyàn ń pè ní ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì tí ó ti ń gba èsì nísinsìnyí. Nítorí wípé tí mo bá lọ sí orí rédíò, ọ̀pọ̀lọpọ̀ ìlú, ọ̀pọ̀lọpọ̀ agbègbè tí ó wà ní àyíká bẹ̀ ni wọ́n á gbọ́ ohun tí mo ń tà. Níwọ̀n ìgbà tí mo bá lọ sí orí rédíò. Orí rédíò yìí jẹ́ ọ̀nà tí ó rọrùn fún mi láti lè polówó àwọn nǹkan ọjà mi tí mo máa ń tà tí ajé sì máa ń wá dáadáa. Bákan náà, ẹ̀rọ ayélujára mi, mo tún máa ń gba bẹ̀ náà polówó àwọn ọjà mi. Bí kí n, kí n pósìtì àwọn ọjà mi sí orí TikTok tàbí orí Facebook láti lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ rí ohun tí mo ń tà. Mo nífẹ̀ẹ́ sí láti máa polówó àwọn ọjà mi sí orí ẹ̀rọ ẹyá- ayárabíàṣá. Fún ìdí èyí, orí, orí rédíò àti ẹ̀rọ ayárabíàṣá ni mo máa ń gbé àwọn ìpolówó mi lọ.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ ó tó bí ọ̀nà mélòó kan. Ẹ̀fọ́ kan wà tí wọ́n ń pè ní ẹ̀fọ́ ọ̀dú. Àà ẹ̀fọ́ yìí dára pọ̀. Débi wípé tí ẹ bá rí ẹ̀fọ́ yìí ní orí ẹbe ní oko, ewé rẹ̀ á tẹ gbẹ̀rẹ́ gbẹ̀rẹ́ dáadáa, tí àwọn igi rẹ̀ á sì tutù mí ní jọjọ. Tí ẹ bá se ẹ̀fọ́ yìí tán tí ẹ fi irú sí, ẹ gbádùn rẹ̀, mo máa ń gbádùn rẹ̀ dáradára. Bákan náà ẹ̀fọ́ to jẹ́ ẹ̀fọ́ tí mo tún nífẹ̀ẹ́ jù lọ ni ẹ̀fọ́ ṣọkọ, ṣọkọ yọkọ́tọ̀ bí àwọn ìyá ti máa ń pè fún wa nù. Ohun tó jẹ́ n fẹ́ràn ẹ̀fọ́ yìí nù. Ẹ̀fọ́ yìí jẹ́ ẹ̀fọ́ tó máa ń ní ewé bí orísìí bí i àwọ̀ méjì. Ẹ̀fọ́ yí dàpọ̀ gan ni tí ẹ bá rí ẹ̀fọ́ yìí tí èèyàn ṣe pẹ̀lú irú pẹ̀lú àlùbọ́sà, ẹ̀fọ́ yìí dà fún mi tí mo sì nífẹ̀ẹ́ sí i jùlọ. Bákan náà tún ní ẹ̀fọ́ tí wọ́n ń pè ní ẹ̀fọ́ ìbòlù. Àà ẹ̀fọ́ yìí máa dàa gbà. Ẹ̀fọ́ yìí ó jẹ́ ẹ̀fọ́ kan tó jẹ́ wípé àwọn Yorùbá tún máa ń pa òwe ẹ̀kọ́ fún bí ẹ̀fọ́ yìí dùn dé. Wọ́n ní kò sí bá ṣe se èbòlù tí ò ní rungbẹ̀. Ẹ̀fọ́ yìí dà pọ̀ gan ni. Ǹkan tó rungbẹ̀ àwọn èèyàn sì tún, a sì tún jẹ́, pàápàá jùlọ èmi ti kán lára mi. Mo nífẹ̀ẹ́ sí láti máa jẹ ẹ̀fọ́ ìbòlù. Fún ìdí èyìí, àwọn ẹ̀fọ́ tí mo nífẹ̀ẹ́ sí láti máa jẹ ni wọ̀nyí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi dáadáa, pàápàá jùlọ fún àwọn akegbẹ́ mi tí a jọ wà. Mo máa ń fẹ́ràn láti máa pín oúnjẹ mi fún wọn láti lè jẹ́ kí a jọ jẹ́, kí inú gbogbo wa kó sì jọ dùn, ká jọ rẹ́rìn-ín àti ọ̀yàyà pọ̀. Tí mo bá dẹ̀ pín oúnjẹ, oúnjẹ mii tán, inú mi naa a sì dùn, ara mi á wá ya gágáagá gẹ́gẹ́ bí àwọn Yorùbá náà ti powé. Wọ́n ní wípé bí ẹ̀eyan bá ṣe dáadáa tán, ara ẹeeyan á ya gágáagá. Mo nífẹ̀ẹ́ láti máa pín oúnjẹ mi dáadáa, pàápàá jùlọ bí oúnjẹ alẹ́ tí àwọn akegbẹ́ mi bá ti wá kí mi ní alẹ́. Oúnjẹ mi, màá sè é tí ó pọ̀ débi wípé. Awọn ọ̀rẹ́ mi àti eyi ti mo mọ̀ pé yóò wá àti eyi tí mo mọ̀ pé yóò wá, màá fi ti wọn náà sí, tí a ó jijọ mo, tí a ó jijọ mọ́ jọ jẹ́ pọ̀. Àwọn Yorùbá náà ló máa ń sọ wípé bí oúnjẹ bá kúrò nínú ìṣẹ́, ìṣẹ́ bùṣe. Fún ìdí èyí, mo nífẹ̀ẹ́ sí, mo fẹ́ràn púpọ̀ láti máa pín oúnjẹ mi.

Bẹ́ẹ̀ni, mo jẹ ẹnìkan tí ó máa ń fẹ́ ra oúnjẹ ní òpópónà. Nítorí wípé oúnjẹ tí, oúnjẹ tí wón bá ń tà ní òpópónà bí i ilé oúnjẹ àmàlà, ilé oúnjẹ iyán, irú àwọn oúnjẹ bẹ́ẹ̀, ó máa ń rẹwà dáadáa láti lè yà síbẹ̀ láti lè ràá. Ọbẹ̀ wọn máa ń wuni lójú gbígbọ́, bí i kó lépo déédéé lórí, bí i kí wón ní ẹran ìgbẹ́, bí i kí wón ní àwọn ẹran tó dára, bí i nǹkan inú ẹran. Mo nífẹ̀ẹ́ láti máa ra oúnjẹ ní òpópónà dáadáa. Ní ìgbà tí mo bá ti ń lọ sí ẹnu iṣẹ́, màá ní ètò láti yà síbẹ̀ láti lè ra oúnjẹ òpópónà. Nítorí wípé oúnjẹ òpópónà yẹn, oúnjẹ òpópónà náà ó máa ń, ó máa ń dára, tinú mi sì máa ń dùn láti jẹ ẹ́. Fún ìdí èyí, mo nífẹ̀ẹ́ sí láti máa ra oúnjẹ ní òpópónà.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń ya àwòrán dáadáa. Pàápàá ju lọ ní ilé ìwé wa. Àwọn akẹgbẹ́ mi tí wón ò mọ̀ bá ṣe ń ya àwòrán, tí ó bá ti di ìgbà bí to yẹ ká ya ẹranko bi elephant, bí àwọn ẹranko láńláńláńlá, bí i ká ya mótò, bí i ká ya àwòrán ara ènìyàn, ọ̀dọ̀ mi ni wón máa ń gbé wá. Mo ní ìfẹ́ sí láti máa ya àwòrán dáadáa. Ó sì jẹ́ àwọn irinṣẹ́ kọ̀ọ̀kan tí inú mi máa ń dùn sí lọ́pọ̀lọpọ̀. Àwòrán yiya yìí, àwòrán yíyà yìí kò n ṣe nǹkan tó le fún mi rárá débi wípé ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń gbé wá ní assignment fún mi nígbà tí wọn bá ti dé láti ilé ìwé wọn tí màá sì bá wọn ṣe dáadáa. Inú wọn a sì tún dùn tí mo bá ṣe bá wọn ṣe tán tí wọ́n bá ti dijọ̀ kejì tí wọ́n bá ti gbé lọ sí ilé ìwé wọn, wọ́n á tún gba máàkì tó pọ̀. Fún ìdí èyí, mo ní ìfẹ́ sí láti máa ya àwòrán. Mo dẹ̀ mọ̀ nípa bí a ṣe ń ya àwòrán dáadáa.

Mo máa ń fọ aṣọ mi ní ojoojúmọ́. Àwọn aṣọ mi tí mo máa ń fọ ní ojoojúmọ́, ó sì jẹ́ àwọn aṣọ tí ó bá jẹ́ aṣọ white tí mo mọ̀ wípé tí mo bá fẹ́ wọ̀ lọ sí òde ní ọjọ́ kejì, á ti dọ̀tí tàbí kó má fẹ́ dùn wọ̀ lọ sí òde mọ́. Àwọn aṣọ mi tí mo tún máa ń fọ ní ojoojúmọ́ ni aṣọ àwọ̀tẹ́lẹ̀ mi bí i àwọn singletì ṣòkòtò pélébé tí à ń pè ní boxer. Mo máa ń ní pa àwọn, àwọn nǹkan yìí ní ojoojúmọ́. Mo sì máa ní inú mi tí mo bá dé tí fọ aṣọ yìí tán, màá sì tún ní àlàáfíà inú àgọ́ ara mi, inú mi á sì dùn jọjọ.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe iṣẹ́ láti ilé, pàápàá jùlọ bí i iṣẹ́ oko tí àwọn bàbá wá fi kọ́ wa nígbà yẹn. Ni ààfin ojúmọ́, ní ojúmọ́mọ́ gbara, a ti lọ sí oko, a ti lọ ṣe iṣẹ́ láti kékeré bí i kí wọ́n fi wá sínú oko ká máa ṣẹ́ òtí lí, bí ká máa túnú oko ata, bí i ká máa ro inú iṣu, déèbí wípé wọ́n tún ń fi wá sí inú ẹ̀gẹ́ láti máa tú ẹ̀gẹ́. Kódà wọ́n tún máa ń fi wá lọ ṣe iṣẹ́ níbi tí a ti ṣe iṣẹ́ gba owó. Mo máa ń ṣe iṣẹ́ láti kékeré, láti ilé mi, láti ilé dáadáa tó sì jẹ́ iṣẹ́ àṣekára dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí. Láti kékeré mi ni bàbá mi ti máa ń gbé mi gun alùpùpù. Débi wípé bí wón ṣe ń gbé mi gun alùpùpù yìí kò pẹ́ púpọ̀ rárá tí èmi náà fi mọ alùpùpù yìí gùn dáadáa. Èmi náà a tún máa ń wá gbé bàbá mi láti lọ sọ́tun, lọ sóṣìn lórí alùpùpù. Títí di ìsinyìí, alùpùpù ti dángájíá ní ọwọ́ mi dáadáa. Débi wípé tí mo bá ń gùn láàárín ọ̀pọ̀lọpọ̀ èrò, màá mọ bí màá ṣe gùn tí mi ò fi ní gbá yàn, tí mi ò fi ní jásíkọ́tà, tí èmi ná ò sì fi ní fi ara pa. Mo ti gun alùpùpù rí dáadáa. Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni kan tó máa ń ṣe ìsọdọ̀tun ọkàn, tí mo sì mọ̀ nípa rẹ̀ dáadáa, tí mo sì tún jẹ́ gbajúgbajà nídi nkan náà. Débi wípé tí ọ̀pọ̀lọpọ̀ bá ti ń kú lọ, àwọn tó ń ṣàárẹ̀, àwọn tí, àwọn tó ń ṣàárẹ̀, àwọn tó ní ọgbẹ́ ọkàn, wón á kó wọn wá. A ṣe àwọn nǹkan, màá ṣe àwọn nǹkan tó yẹ láti ṣe fún wọn. Màá sì bèèrè nǹkan tó ṣe wọ́n tí wọ́n fi ní ọgbẹ́ ọkàn. Fún ìdí èyí, mo ti tún mọ̀ nípa baṣe máa ń pẹ̀tù sí yàn lọ́kàn. Baṣe máa ń sọ ọkàn di tuntun gẹ́gẹ́ bí kí ènìyàn ó ṣe ìwàásù fún ènìyàn láti jẹ́ kí ènìyàn kó lè rónu pi wà dà. Boya ení tó bá ń mutí tẹ́lẹ̀, mo mọ̀ nipa pé ká ṣe iwàásù fún un tí ó fi ní mú ọtí yẹn mọ́. Tàbí ẹni tó bá ní ọgbẹ́ ọkàn, mo mọ̀ bí a ṣe, bí mo ṣe le è ṣe ẹ́ tí inú rẹ̀ á fi tutù, tí ọkàn rẹ̀ á sì fi balẹ̀. Fún ìdí èyí, mo mọ̀ nípa ìsọdọ̀tun ọkàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára. Pápa jù lọ, bí àwọn ohun ọ̀ṣọ́ bí chain, jewelries, àwọn nǹkan amúnidán, amúnidára tí ó máa ń mú ènìyàn rẹwà. Pápa jù lọ, bí àwọn nǹkan àtijọ́ tí àwọn ìyá wa fi kọ́ wa. Bí làálì, bí àtíkè, bí tìróò. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ àwọn nǹkan tí mo máa ń lò láti fi pa ọ̀ṣọ́ sára. Pápa jù lọ, àwọn nǹkan tí mo tún máa ń lò láti fi pa ọ̀ṣọ́ sára, bí àwọn aṣọ tó mú ni dára, aṣọ tó dára fún ojú. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń lò láti fi pa ọ̀ṣọ́ sára àti àwọn nǹkan ìgbàlódé bí ká fi ear ring sèétí, bí ká fi chain sọ̀rùn, bí ká fi, bí ká ṣe makeup, ká di irun tó dára sórí. Bẹ́ẹ̀ ni mo máa ń lo àwọn ohun ọ̀ṣọ́ sí ara.

Rárá o, mo jẹ́ ẹnìkan tí ó ní ìfẹ́ sí ẹran lọ́pọ̀lọ́pọ̀. Tó bẹ́ẹ̀, tí a bá ti lọ sí oko, tí a bá ti ṣe iṣẹ́ tán, a á tún bọ́ sínú pápá, a á kó ìbọn, kó àdá, kó gọ̀ǹgbùn, a lọ sun pápá láti lè fi pa ẹran. Èmi ní tèmi, mo jẹ́ ẹnìkan tí ó ní ìfẹ́ sí ẹran púpọ̀ láti máa jẹ dáadáa, tí mo ní ìfẹ́ sí ẹran tó pọ̀ láti máa jẹ dáadáa. Páápàá jùlọ ẹran tí ó bá jẹ́ ẹran ìgbẹ́. Àwọn ẹran yìí wọ́n máa ń dùn nínú ọbẹ̀ púpọ̀. Wọ́n máa ń mú kí, wọ́n máa ń mú kí inú, wọ́n máa ń jẹ́ kí inú èèyàn dùn nígbà tí ènìyàn bá ń jẹ ẹran ìgbẹ́ yìí. Ẹran ìgbẹ́ dára púpọ̀ gan ni. Fún ìdí èyí, mo máa ń jẹ ẹran ìgbẹ́ tí mo sì fẹ́ràn, tí mo sì jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn ẹran ìgbẹ́.

Mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi lọ́nà tí ó gbà dára, débi wípé ní ọjọ́ ìbí mi, màá se oúnjẹ fún àwọn ọ̀rẹ́ mi. Màá ṣe cake tí n bá dé tí e lè ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi, ọjọ́ ìbí mi, mo ma ń ṣe, tó ma ń lárinrin dáadáa, nítorí wípé ó jẹ ǹkan tí inú mi ma ń dùn sí ní ọdọọdún. Ọjọ́ ìbí mi tó bá ti tó, tó bá tún ti di ní àṣálẹ́, màá tún lọ sí ilé ìtura láti lọ jẹun, láti lọ mu ọtí kí inú mi ó sì dùn, láti ṣe àríyá, láti bá ọ̀pọ̀lọpọ̀ jó dáadáa lójú agbo pẹ̀lúpẹ̀lú, lẹ́, pẹ̀lúpẹ̀lú àwọn obìnrin tí ó bá rẹwà. Àjọ máa ń jó papọ̀ ní ọjọ́ ìbí mi. Fún ìdí èyí, mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi dáradára.

Ìgbà tí mo máa ń ṣe àdéhùn ni, ní ìgbà tí mo bá ríi wípé ó jẹ́ àkókò tí yóò le rọ̀ mí lọ́rùn. Tí mo ríi wípé ó jẹ́ àkókò tí yóò le rọ̀ mí lọ́rùn. Nítorí wípé àdéhùn ó ṣe pàtàkì gan ni láàárín ènìyàn sí ènìyàn. Ó jẹ́ ǹkan tí àwọn ènìyàn máa ń fi ní ìgbàgbọ́ ní inú ènìyàn látibváti lè máa fún ní àwọn nǹkan tó, tó le láti fún èèyàn, láti lè máa yá ní àwọn nǹkan tó bá ó bá le láti yá èèyàn. Pá pà á jùn lọ bí owó yíyá. Tí mo bá ti yá owó ní owó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi, màá dáhìn gbati mo mọ̀ pé yóò rọ̀ mí lọ́rùn láti lè dá owó náà padà tí mi ò sì ní ṣe báyìí, báyìí nígbà tí mo dá. Fún idí yìí, mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe àdéhùn nígbà tí mo mọ̀ pé yóò rọ̀ mí lọ́rùn.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tí ó máa ń ní ìrọ̀ra nígbà tí mo bá ń sọ̀rọ̀ ní iwájú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Mo sì tún jẹ́ ẹnìkan tí ó gbó, tí ó gbójú gbóyà láti lè sọ̀rọ̀ ní ṣojú àwọn ènìyàn. Nítorí wípé wọ́n ti fi kọ́ wa ní àti kékeré bí a ti ń dúró níwájú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Pàápàá jùlọ ní ilé ìwé wa, wọ́n ti fi kọ́ wa bí a ṣe ń dúró síwájú láti darí àwọn akín ẹgbẹ́ wa, bí ká kọrin órílẹ̀ èdè wa, bí ká gbàdúrà. Pàápàá jùlọ ní inú ilé, a tún máa ń gbàdúrà. A jẹ́, mo jẹ́ ẹnìkan tó máa ń lead àdúrà fún àwọn ará ilé wa ní àfẹ̀mọ́júmọ́. Àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ nǹkan tí ó fún mi ní ìgboyà ní ìsinsìnyí láti lè jẹ́ kí n lè dúró síwájú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, láti máa sọ̀rọ̀ níwájú wọn láìsí ìṣòro pẹ̀lú ìgboyà. Fún ìdí èyí, mo jẹ́ ènìyàn tí ó máa ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn dáadáa.

Nígbà tí mo keyìn lọ sí ilé ìkàwé, ó jẹ́ ọjọ́ tí mi ò ti è lè rántí mọ́. Nítorí wípé mo jẹ́ ènìyàn kan tí ó máa ń tètè lọ sí yàrá ìkàwé dáadáa, pàápàá jùlọ lọ sí ilé ìwé. Débi wípé ìgbà tí wón rí ìjáfàfà mi láti lọ sí ilé ìwé, wón tún fi mí jẹ oyè, oyè time keeper, tí àwọn èèyàn mọ̀ sí oyè lago lago. Mi ò kì í pẹ́ lọ sí ilé ìwé rárá. Mo máa ń dé ilé ìwé ìkàwé mi lásìkò tí ó tọ́ àti àsìkò tí ó yẹ. Ìgbà tí mo wá pẹ́ lọ sí ilé ìwé, ó jẹ́ ọjọ́ tí mi ò lè rántí. Ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ tí mo fi pẹ́ lọ sí ilé ìwé lọ́jọ́ náà, ni wípé ní ọjọ́ yẹn ara mi fà díẹ̀ fẹ́ẹ́rẹ́fẹ́. Débi wípé ní àárọ̀ ọjọ́ náà, wón fún mi ní abẹ́rẹ́ tí ara mi tó fi mọ́kun díẹ̀ tí mo fi lọ sí ilé ìwé. Fún ìdí èyí, mo jẹ́ ẹnìkan tí ó máa ń tètè lọ sí ilé ìwé. Mi ò dẹ̀, mi ò de kí n pẹ́ lọ sí ilé ìkàwé mi.

Àwọn oúnjẹ àkàrà tí mo nífẹ̀ẹ́ sí púpọ̀ láti máa jẹ ju dáadáa ni bí kí n jẹ àwọn oúnjẹ tó ṣe ara lóore, bí kí n jẹ bíi ẹ̀wà tàbí bí kí n jẹ dòdò àti rice, bí kí n wá ẹ̀kọ tó ki dáadáa kí n tú mílìkì síi dáadáa. Tàbí àwọn oúnjẹ yìí tó ṣẹ́, tó, tó, tó tún jẹ́ àwọn oúnjẹ ìgbàlódé bí àwọn índómì, bí shawarma. Àwọn oúnjẹ yìí náà tún jẹ́ oúnjẹ tí ó mú ni dára lójú, tí ó máa ń jẹ́ kí ojú ènìyàn rẹwà dáadáa. Pàápàá jùlọ, oúnjẹ tó wá jẹ́ wípé oúnjẹ tí wón jẹ́ sì, tí wón ṣẹ̀ ṣẹ̀, tí wón ṣẹ̀ṣẹ̀ se tán tó ń gbóná tí mo lè mọ̀ wípé tí n bá jẹ eléyìí, àá yóò ṣe ara mi lóore dáadáa. Fún idi eyi, àwọn oúnjẹ tí mo fẹ́ràn láti máa jẹ ju nìyẹn o.

Bí mo ṣe máa ń rí àwọn nǹkan ohun èlò opọ̀, ó tó bí ọ̀nà mélòó kan dé bí wípé ní oko tí mò ń dá lémi tika lára mi. Tí mo bá ti lọ síbẹ̀, mo máa ń rí nǹkan ohun èlò níbẹ̀ tó dára tí màá sì lu lọ́pọ̀lọpọ̀ dáradára. Àwọn ohun èlò oko mi tí mo tún wá ní ó jẹ́ àwọn ohun èlò tó fi mí ọkàn balẹ̀ tí kò kì n ṣe àwọn èyí tí mò fi ògùn, tí mò kí ì fi awon, àwọn èyí tí mò fi ògùn ṣe dàgbà. Ó jẹ́ àwọn èyí tí òjò Ọlọ́run rọ̀ sí tí mo tọ́jú dáadáa dé bí wípé gbogbo ẹ̀mí làwọn kò korò, kò sí níbẹ̀ rara. Pàápàá jùlọ, mo tún máa ń lọ sí ọjà náà láti lè fi rí àwọn ohun nǹkan èlò bí ẹran, bí ata, àlùbọ́sà. Pàápàá jùlọ, irú, epo. Àwọn ọ̀nà tí mo máa ń gbà rí àwọn ohun nǹkan èlò nìyí.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tó máa ń, tí ó máa ń ka àdéhùn dáadáa. Nítorí wípé àdéhùn ṣíṣe, ó jẹ́ ǹkan tí ó, ó, ó, ó bọ̀ iyi kún eniyan, ó sì tún jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún ènìyàn láti ṣe. Ó sì tún jẹ́ ǹkan tí ó ṣe, ó pọndandan fún ẹ́ yẹn láti mú àdéhùn náà ṣe. Ó mo je ẹnìkan tó máa ń ka àdéhùn sí dáadáa, tí mo dẹ̀ máa ń ṣìkà àdéhùn. Nítorí wípé ènìyàn nìkan kọ́ lè yẹn bá dá àdéhùn. Ó wà láàárín ẹni tó bá dá, tó bá bá dá àdéhùn àti Ọlọ́run. Níwọ̀n ìgbà tí ó bá ṣe àdéhùn tó ò mú àdéhùn náà ṣe, ó tún mọ̀ sí wípé ó ti ṣe ẹni tó bá dá àdéhùn, kò sì ti ṣe Ọlọ́run náà pẹ̀lú. Fún ìdí èyí, mo jẹ́ ẹnìkan tí ó máa ń ṣìká àdéhùn dáradára, tí mo sì máa ń mú àdéhùn ní ọ̀kunkun dùn.

Rárá o, láti sọ òdodo fúnlè fún Ọlọ́run, èmi jẹ́ ẹnìkan tí kò tíì gun ọkọ̀ ojú omi rí. Nítorí wípé mo jẹ ẹnìkan tí ó kọ́kọ́ bẹ̀rù omi, tí mo sì máa ń pà yà odò láti bọ́ sí orí omi lásán. Ó jẹ́ ǹkan tí ó le fún mi. Mi ò tíì gun ọkọ̀ ojú omi rí rárá, nítorí wípé mo jẹ ẹnìkan tí ó pà yà omi gidigidi tí mi ò dè kín fi omi ṣeré. Nítorí pé ìjàmbá omi tó ti ṣẹlẹ̀ lójú mi rí, ó ti pọ̀ àtàwé tí mo rí, àtàwé tí mo fi etí mi gbọ́. Àwọn nǹkan wọ̀nyí ló jẹ́ kí n bẹ̀rù omi dáadáa. Fún ìdí èyí, ǹkan tó fà á tí mi ò tíì fi gun ọkọ̀ ojú omi rí nìyí.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe máa ń pa ẹja níwọ̀nba díẹ̀. Ọ̀nà díẹ̀ tí mo mọ̀ tí a máa ń gbà pẹ ẹja ni pé a máa lò ìwọ̀. Ní ìgbà yẹn àwọn bàbá wa ló fi kiní yẹn kọ́ wa. Tí a bá ti rí ìwọ̀ yẹn, a máa lọ ra, ó máa ṣẹnu kọ́kọ́rọ́ báyìí. A máa so mọ́ igi, a máa so kúrú. A máa wá fi kiní kan kọ ẹnu ìwọ̀ yẹn bí ẹran, bí ìgbín, bí ekòló. A máa wá jù ìwọ̀ yẹn sínú odò, okùn yẹn máa gùn díẹ̀. A máa wá ra ṣún sẹ̀yìn díẹ̀, a máa dákẹ́ jẹ́jẹ́. Tí a bá ti dákẹ́ jẹ́jẹ́ yìí, ẹni tí ó bá mú ìwọ̀ yìí lọ́wọ́, tí ẹja yìí bá ti rí, tó bá ti rí ìwọ̀ yìí nínú omi, yóò ti ríi pé tó bá ti rí pé nǹkan kan ti dé inú odò yẹn. Tó yàtọ̀ sí bí àwọn ara àwọn bí ẹja tó bá ti rí pé bí ekòló tàbí bí ẹran. A sáré wá bí ìwọ̀ yẹn wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ láti bi omi láti ẹgbẹ́ kiri. Ẹni tí ó bá mú ìwọ̀ yìí lọ́wọ́ yóò ti fura pé nǹkan kan ti dé ibi ìwọ̀ náà. Ní kété tí ẹja yìí bá ti dé ibi ìwọ̀ náà, ẹni tí ó bá ti, tí ó bá mú ìwọ̀ náà lọ́wọ́, a wá fi ìwọ̀ náà jáde lé ẹ̀ẹ̀kan náà fírì bí a ṣe fa ẹja náà jáde nìyẹn. Àwọn ìdí, ìdí tí mo mọ̀ láti lè fi pa ẹja nìyẹn.

Gíga tí mo ga tó ìwọ̀n ẹsẹ̀ bàtà méjì àti àbọ̀, èmi jẹ́ ẹnìkan tí kò ga lọ púpọ̀ púpọ̀ tí mo sì nífẹ̀ẹ́ sí, tí mo sì nífẹ̀ẹ́ sí bí mo ṣe ga tó pẹ̀dẹ̀ke ibi tí mo ga tó, inú mi sì dùn sí bí mo ṣe ga tó ní ìwọ̀n ẹsẹ̀ bàtà méjì àti díẹ̀ débi wípé tí mo bá ti fẹ́ tètè ṣe ǹkan, ara mi máa ń le korokoro láti tètè lọ ṣe ǹkan náà. Egungun mi lé dáadáa torí wípé mi ò kí ń ṣe ẹnìkan tí ó ga púpọ̀ náà. Fún ìdí èyí, mo ga tó bí ìwọ̀n ẹsẹ̀ bàtà méjì àti àbọ̀.

Mo fẹ́ran àwọn ìpàdé orí fóònù. Mo ní fẹ́ sí dáadáa, débi wípé èmi jẹ́ ẹnìkan tí kò kí ń rí ààyè púpọ̀ púpọ̀ náà. Àwọn ǹkan tó tún wá jẹ́ kí ń fẹ́ràn rẹ̀ dáadáa ni pé ó jẹ́ ọ̀nà tí ó rọrùn láti tètè lè tẹ̀ gbọ́ àbọ̀ ìpàdé níbi tí ìpàdé yọrí sí níbi tí a bá ètò dé. Ìpàdé orí fóònù tí a kírétì, tí a ṣe àkójọpọ̀ gúrúùpù, tí a ṣe àkójọpọ̀ gúrúùpù sí yi, ó jẹ́ ọ̀nà tí ó gbà rọrùn fún wa láti máa ṣí, pàápàá jùlọ èmi témi jẹ́ gẹ́gẹ́ bí ẹnìkan ti ò kín ń rààyè púpọ̀. Mo ní ìfẹ́ sí púpọ̀ láti máa ṣe ìpàdé orí fóònù. Ìpàdé orí fóònù sì tún wà níyì, ó jẹ́ ọ̀nà tí ó yára dáadáa débi wípé tí ẹ̀yan bá ní ìpàdé ní ìlú mìíràn, ẹ̀yan ò ni tun ni waste owó epo tàbí ààyè tàbí táìmù tàbí àkókò lọ sí ọ̀nà ìlú mìíràn. Ní won igba tí a bá ti ṣe àkójọpọ̀ gúrúùpù yìí, ó máa ń jẹ́ ọ̀nà tó rọrùn fún mi àti fún àwọn ènìyàn mi láti máa ṣe ìpàdé orí fóònù. Fún ìdí èyí, mo ní ìfẹ́ sí láti máa ṣe ìpàdé orí fóònù.

Fóònù ẹ̀rọ alágbèéká tí mò ń lò, òun náà ni Spark 10 Pro. Fóònù yìí, ó jẹ́ fóònù tí mo nífẹ̀ẹ́ sí púpọ̀. Inú mi sì dùn sí dáadáa dé bí wí pé láti ìgbà tí mo ti ní irú fóònù yìí, kò dà mí láàmú, kò fún mi ní ìṣòro kankan rárá. Kìkì pé kí n ṣáàjì rẹ̀, kí n lò ó lọ́nà tí ó tọ́ àti ọ̀nà tí ó yẹ. Fóònù mi yìí jẹ́ ọ̀n, ó jẹ́ fóònù tí ó dára, tí ó jáfáfá ní ìgbà tí mo bá ń lò ó ní oríṣiríṣi ọ̀nà. Bọyá fún òpópónà àti máa ro-- àti máa upload nǹkan àti máa send àwọn nǹkan sí àwọn ọ̀rẹ́ mi. Káàkiri àwọn nǹkan tí ó ṣe pàtàkì fún mi láti máa, láti máa fi ṣọwọ́, láti máa fi ṣe ọwọ́ ránṣẹ́. Fún ìdí èyí, mo ní ìfẹ́ sí fóònù mi Spark ten Pro tí mò ń lò.

Àwọn nǹkan tí mo máa ń lò láti tayọ akín ẹgbẹ́ mi, láti ṣínra ka ìtayọ akín ẹgbẹ́ mi, ó tó bí ọ̀nà mélòó kan, pá pàjùlọ ó sì tún ní ba-- ó sì tún ní pé nǹkan òun ṣe lè wà fún tí màá fi lè sọ. Àkọ́kọ́ náà tó bá jẹ́ pé nípa eré sísá tí mo bá fẹ́ tayọ àwọn akín ẹgbẹ́ mi, ni oore-pápá, mi ò kì í jẹ ohun kan tó bá wúwo púpọ̀. Màá kàn rọra gbé nǹkan tó fẹ́lẹ́, fẹ́rẹ́ fẹ́ mu, bí i kí n mu tíì pẹ̀lú búrẹ́dì kékeré, tàbí bí i kí n rọra gbé ẹ̀kọ di ẹmu, tí mo á fi mọ̀ pé ara mi ò ní wúwo púpọ̀. Tàbí tó bá tún jẹ́ wípé a lọ sí oko, à ń ṣiṣẹ́, àwọn nǹkan tí mo lè lò lọ síbẹ̀ láti lè fi tayọ akín ẹgbẹ́ mi ni pé kí n jẹ nǹkan tí ó mú ara tó le dáadáa, débi wípé tí mo bá ń ṣe iṣẹ́ láàárín wákàtí mẹ́ta, kò ní tètè rẹ̀ mí. Mo gbọ́dọ̀-- mo máa ń jẹ àwọn oúnjẹ tó le, tó lera bí i iyán, bí i fùfú, ìgbà mìíràn bí i àmàlà, ìgbà mìíràn bí i ẹ̀wà òtílí, so ní-- àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan tí mo máa ń lò láti fi ṣínra kọjá akín ẹgbẹ́ mi nìyí.

Ọ̀nà tí mo máa ń gba gbàyìn ó pé oríṣìíríṣìí, pàápàá jùlọ ní àwùjọ. Àkọ́kọ́ náà tí mo, ọ̀nà tí mo máa ń gba àgbàyìn ní àwùjọ ni wipé gbogbo àwọn tí a jọ wà ní àwùjọ, mo máa ń ṣe fún wọn dáradára. Àwọn ẹlòmíràn bí agbára mí bá ṣe mọn, mo máa ń ṣe fún wọn. Pàápàá jùlọ bí àwùjọ ẹgbẹ́, àwọn tí mo bá rí pé ó ní láti le dá owó, mo máa ń bá wọn dá owó, owó wọn. Àwọn tí mo bá sì tuń rí wí pé ó kún díẹ̀ ká tó fún, tí mo rí wí pé wọn ò lè ṣe nǹkan tí à ń ṣe, màá fún wọn ní ipá, màá ràn wọ́n lọ́wọ́ láti lè ṣe. Àwọn ọ̀nà tí mo máa ń gba àgbàyìn nìyí. A ti tún wí pé ní ilé ìwé, mo máa ń ra nǹkan fún àwọn ọmọ kéékèèké bí sweet, bí biscuit. Mo tún máa ń fún wọn ní owó. Pàápàá jùlọ, inú wọn a tún máa dùn tí mo bá ń ra nǹkan fún wọn. Wọn a máa, wọ́n a máa pè mí bí mo bá ti ń lọ ní ẹsẹ̀ etí ọ̀dà, wọ́n a máa poóko mi. Àwọn ọ̀nà tí mo máa ń gba gbàyìn nìyí.

Oṣù tí wọ́n bí mi ni inú oṣù kejìlá. Oṣù tí ó dára púpọ̀, tí inú ọ̀pọ̀lọpọ̀ máa ń dùn nínú ẹ̀. Ó jẹ́ oṣù ìparí ọdún tí ọ̀pọ̀lọpọ̀ tún máa ń wá sí ilé láti rí àwọn, àwọn ọ̀rẹ́ rẹ̀ tó ti rí ti pẹ́. Oṣù yìí jẹ́ oṣù àlàáfíà. Oṣù yìí jẹ́ oṣù tí ó dára pọ̀ nítorí wípé ó jẹ́ oṣù ìparí ọdún. Oṣù yìí dáa pọ̀ gan ní, débi wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yóò ti ìdá-ìdá-ìdájò wá sí ilé. Oníkálukú á rí bàbá àti ìyá rẹ̀, yóò sì tún fi orí balẹ̀ fún un. Wọn á sì tún ṣàdúà fún wípé, "ọ́ káàbọ̀ o, o kú ìrìn o". Wọn á sì tún ṣàdúà wípé, "wà á kó èrè oko délé". Oṣù yìí dára púpọ̀ tí ó tún máa ń dùn gbọ́ ní etí. Inú oṣù yìí ni a bí mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa fáìlì mi mọ́ dáradára nítorí wípé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì púpọ̀ fún mi tí mo sì mọ̀ wípé tí mo bá sọ́nù tí mi ò rí mọ́, ó jẹ́ ǹkan tí yóò dùn mi, tí mo sì mọ̀ wípé tí ó bá fi lè sọ̀nù, yóò ó jẹ́ ǹkan tí mi ò lè rí tàbí tí mo bá ti tún fẹ́ rí lè rí òmíì, yóò na mi ní owó púpọ̀. Àwọn ǹkan tó ti àwà jẹ́ kí fáìlì kó mọ́ mi láti máa fi pa ǹkan mọ́ ni wípé bàbá mi ti fi kọ́ mi láti kékeré, pàápàá jùlọ tí mo bá lọ sí ilé ìwé, gbogbo èmi làwọn káàdì, àwọn receipt owó ta fi sanwó ilé ìwé, wọ́n a máa gbà á ní ọwọ́ mi. Wọ́n ti bá mi ṣe fáìlì yìí dáadáa débi wípé tí bá ti fi lé wọn lọ́wọ́, wọ́n á mú mi lọ sí díẹ̀, wọ́n á bá mi tọ́jú rẹ̀ pamọ́ síbẹ̀. Fáìlì lílò yìí ó jẹ́ ǹkan tó ti mọ́ mi lára láti ìgbà tí mo kéré díẹ̀ títí di ìsìn yìí. Ó fi jẹ́ kí fáìlì lílò yìí kó mọ́ mi lára dáadáa. Fún idí eyìí mo máa ń pa àwọn fáìlì mi mọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán. Mo máa ń sùn ní ọ̀sán dáradára. Bo tilẹ̀ jẹ́ wípé kò kín ń ṣe gbogbo ìgbà náà, nítorí wípé tí mo bá ti sùn ní ọ̀sán, ara mi á yàtọ̀, ọpọlọ mi á resẹ́tì dáadaa. Tí mo bá ti lọ sí ẹnu ìṣẹ́ mi tí òòrùn pa mí dé tàbí tí òjò pa mí dé, màá bọ́ sí orí ìbùsùn mi láti sùn níwọ̀n ìgbà ìgbà díẹ̀. Mo máa ń sùn ní ọ̀sán, mo sì ní ìfẹ́ sí ọrùn ọ̀sán díẹ̀ nítorí wípé tí mo bá sùn ní ọ̀sán, ó máa ń jẹ́ kí ara mi jí pépé. Ní ìgbà tí mo bá jí, ó máa ń jẹ́ kí gbogbo àwọn nǹkan tí mo ti gbàgbé tẹ́lẹ̀ kó padà wá. Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán.

Níbi tí mo fẹ́ran lọ jù, ó tó bí ọ̀nà oríṣii mélòó kan. Pàápàá jùlọ ni ilé Olúwa, nítorí wípé ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé, "Rántí ọjọ́ ìsinmi láti yà á si mi mọ́." Èyí ni mo tẹ̀lé tí etí mi sì ń jí péréré sí, láti máa lọ sí ilé ìjọsìn. Mo nífẹ̀ẹ́ láti lè máa lọ sí ilé ìjọsìn dáadáa, nítorí wípé ní ilé ìjọsìn, ayọ̀ àti ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ pọ̀ níbẹ̀. Gbogbo ajó ayọ̀ inú wa dùn sí ara wa. Mo nífẹ̀ẹ́ láti máa lọ sí ilé ìfẹ̀-- lọ ilé, ilé ìjọsìn dáadáa. Pàápàá jùlọ, mo tún nífẹ̀ẹ́ sí ilé bọ́ọ̀lù aláwòrán tí a máa ń wò lórí fóònù tàbí lórí DSTV. Mo nífẹ̀ẹ́ sí eré bọ́ọ̀lù wíwò púpọ̀ gan-an ni, tí mo máa ń fe wo bọ́ọ̀lù ní àkókò ìgbà tí bọ́ọ̀lù bá ti wà. Bí mo ṣe nífẹ̀ẹ́ sí àwọn nǹkan tí mo nífẹ̀ẹ́ sí jùlọ nìyí.

Batiri fóònù mi, ó máa ń dúró dáadáa ní ọ̀nà tí ó gba rọrùn fún, ní ọ̀nà tí bátìrì máa ń gba dúró ní orí fóònù. Batiri fóònù mi yìí ó dára púpọ̀ debi wípé tí mo bá ń tẹ̀ fóònù mi, tí mò ń gbórin, ìgbà mi máa tún máa ya kámẹ́rà, ìgbà mi máa tún máa wo fíìmù. Batiri fóònù mi yìí yóò dúró dáadáa, iná orí rẹ̀ sì tẹ́mi lọ́rùn débi wípé tí mo bá ń lò ó, ó máa ń dúró dáadáa. Batiri yìí ó sì tún jẹ́ bátìrì tí ara rẹ̀ le koko, tí ó ní ààrùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Pàápàá jùlọ àwọn ǹkan tí mo bá ṣe aláìní, tí mo sì mọ̀ wípé kò sí ní àrówótó mi. Ní kí á máa ti tètè ṣe ètò bí màá ṣe rí ǹkan rà lórí Íńtánẹ́ẹ̀tì. Pàápàá jùlọ bí data. Mo máa ń ra ǹkan yìí lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Mo tún máa ń order àwọn ǹkan mìí na tí mo mọ̀ wípé lágbègbè mi, àwọn ǹkan yìí ṣọ̀wọ́n níbẹ̀ tàbí tó jẹ́ wípé owó rẹ̀ wọ́n ní agbègbè mi. Mo máa ń ra irú ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì tí ó jẹ́ àwọn ǹkan tí ó fọkànbalẹ̀, tí ò ní jẹ́ ìwọ̀n ǹkan tí, tí ò ní jẹ́ ọjà oní jìbìtì, tí màá sì ṣe òfin tó tó rẹ̀, tí màá sì gba ǹkan tó ń pè ní research lórí rẹ̀ dáadáa láti lè mọ̀ wípé lóòótọ́ àwọn eléyìí olóòótọ́ ni wọ́n. Fún idí ẹ̀yìí, mo máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mò maa ń ṣe àyẹ̀wò ìméèlè mi ní ojúmọ́. Níwọ̀n ba ìgbà tí mo bá ti ní àwọn nǹkan tí mò ń ṣe lórí fóònù, màá ní ètó láti ṣe àyẹ̀wò sí ìméèlè mi. Ìgbà míì, ìgbà míì lórèkórè ni màá máa ṣe àyẹ̀wò ìméèlè mi.

Àwọn oúnjẹ tí mo mọ̀ tí a fi ń ṣe dáadáa ọ̀hún ni pé àwọn oúnjẹ tó ṣe ara lóore, tí ó sì ní èròjà nínú bíi protein, tí ó ń jẹ́ ǹkan tí ó ń produsí, tí ó ń fún ara ní ijí pẹpẹ, tí ó máa ń mú ara dán.

Rárá o, mi ò nífẹ́ sí láti máa jẹ oúnjẹ ní ìta nítorí pé ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ní ìta ò tí ì ṣe kupa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, ọ̀dọ́ pàápàá jùlọ ọmọ kékeré. Fún ìdí èyí, mi ò fẹ́ràn oúnjẹ ní ìta.

Rárá, mi ò nífẹ̀ẹ́ sí láti máa jẹ chicken nítorí wípé ó máa ń ṣe àkóbá fún eyín ènìyàn nígbà tí ènìyàn ò tí ì lè dàgbà púpọ̀, tí ó sì máa ń jẹ́ kí eyín kó má strong dáadáa, kó má dúró dáadáa. So, fún ìdí èyí, mi ò nífẹ̀ẹ́ sí, mi ò fẹ́ràn, mi ò sí, moo dẹ̀, mi ò sì kí ń jẹ ṣhin gọmu.

Rárá o, èmi gẹ́gẹ́ bí èmi ti kà lára mi, mi ò lè ènìyàn kan kúrò ní ẹnu iṣẹ́ rí. Nítorí wipé ní ojú mi, ó máa ń dàbí ìwà ìkà tàbí kí a tó túmọ̀ sí pé ìmọ̀tara ẹni ni kan. Fún ìdí èyí, mi ò lè ènìyàn kúrò ní iṣẹ́ rí.

Ọjọ́ tí mo fẹ́ràn nínú ọ̀sẹ̀ ni ọjọ́ àìkú, nítorí pé ọjọ́ yìí jẹ́ ọjọ́ tí ó lọ́wọ́ á pàápaa jùlọ fún àwùjọ ọ̀pọ̀lọpọ̀ Krìsìtẹ́nì tó ń bẹ ní àgbáyé. Ọjọ́ yìí jẹ́ ọjọ́ tí ó gboyè fún gbogbo ènìyàn tí a sì máa ń lo ń fi ògo fún Ọlọ́run. Fún ìdí èyí, ọjọ́ àìkú ni ó jẹ́ ọjọ́ tí mo fẹ́ràn jù.

Ohun mímu tí mo fẹ́ràn jù ni ọtí kan tí kò ní alcohol tí wón máa ń pè ní malt. Ó jẹ́ ohun mímu tí ó ṣe ara lóore, pàápàá jùlọ ẹni tí ẹ̀jẹ̀ ara rẹ bá ṣó ti, tí ó sì fẹ́ mu pàtàkò sì pa tàbí àgọ́ ara ènìyàn. Ọtí malt yí dára púpọ̀, pàápàá jùlọ tí ìyẹn bá ti ètù watú mílíkì sínú ẹ̀, ó ṣe ara lóore gan ni. Èyí ni ohun mímu tí mo fẹ́ràn jù.

Ọ̀nà tí mo máa ń gbà dáàbò bo àwọn ohun nǹkan kọ̀ọ̀ko mi lórí Íńtánẹ́ẹ̀tì, màá wá ohun kan bí ẹ̀ṣọ́ tí mo mọ̀ wípé mi ò ní le gbàgbé tí ó sì jẹ́ ṣe fún àwọn ènìyàn láti fi òye gbé, láti fi lè fi lọ síbíẹ̀, láti lo àwọn nọ́mbà pẹ̀lú alphabet. Báyìí ni mo sì máa ń dáàbò bo ohun kọ̀ọ̀kan mi lórí Íńtánẹ́ẹ̀tì.

Àwọn ìṣe ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò, òun náà ni omi. Nítorí wípé omi jẹ́ nǹkan tó fún ara ní àlàáfíà ní ọ̀pọ̀lọpọ̀, ní ọ̀pọ̀lọpọ̀ dáadáa. Debí wípé tí èèyàn bá tún lo omi láti fi ṣe ìgbọ̀nsẹ̀ nígbà tí èèyàn bá ṣe ìgbọ̀nsẹ̀ tan, gbogbo ìdí ènìyàn á mọ dáadáa kò ní sí inú tàbí nǹkan eri kankan nínú ara èèyàn. Fún ìdí èyí, omi ni mo máa ń lò fún ìgbọ̀nsẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ kí ó tó di wípé mo gbà wọ́n sí ẹnu iṣẹ́ tàbí mo fa wọ́n lọ sí ẹnu iṣẹ́ kan. Nítorí wípé ayé ti di ayé ìgbàlódé, tíjíbì ti pọ̀, ọ̀pọ̀lọpọ̀ olè pọ̀ láàárín àwọn ènìyàn, pàápàá jù lọ láàárín àwọn ọ̀dọ́. Fún ìdí èyí, mo máa ń ṣe ìwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀.

Ọ̀nà tí mo máa ń gbà ṣe ètò owó iṣẹ́, mo máa ń gba ọ̀nà tí ó tọ́, tí ó, tí ó yẹ, tí ó ní sí rújú rújú, tí ó ní sí pé tirẹ ló jú, tèmi ò tó, tí ó fi ní sí bọ̀ mí sí omi ò tó, tí ó máa di pé ó fà á wọ̀, tí ó di pé, tí ó fi lọ di ìjà ojúlélójúlé, tí a fi di ìjà ìgbòrò. Fún ìdí èyí, mo máa ń ṣe ètò owó iṣẹ́ dáradára.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Kódà, ó tún jẹ́ ọ̀nà oríṣi méjì tí mo gbà ní aṣọ òtútù. Nítorí wípé tí òtútù bá dé, pàápàá jùlọ ní àsìkò ọyẹ́, òtútù a máa ń mú mi púpọ̀. A sì fẹ́ máa ṣe àkóbá fún ìlera ara mi. Fún díẹ̀ yìí, mo ní aṣọ òtútù.

Ìgbà tí mo máa ń jẹ́ kí fóònù mi gbóná, ó máa ń tó bí bọ̀ya bí ẹ̀ẹ̀méjì. Nítorí wípé tí mo bá a fẹ́, tí mo bá fẹ́ ṣe àfojúsùn ibi tí ǹkan ti ń wọ́ wá lára fóònù mi, mo máa ń fẹ́ kó gbóná bí ẹ̀ẹ̀méjì láti lè ṣe àfojúsùn ibi tí ǹkan tó ń ṣe sẹ́gẹ́sẹ́gẹ́ lórí fóònù mi tó ti ń wá. Fún ìdí èyí, ẹ̀ẹ̀méjì ni mo máa ń jẹ́ kí fóònù mi kó gbóná.

Bẹ́ẹ̀ni, mo fún ni ní ẹ̀jẹ̀ rí nítorí wípé ẹ̀jẹ̀ funfun ni ó jẹ́ ọ̀kan gbóògì láti lè fídòòlà ẹlòmíràn tí ń kú lọ láti lè fi jẹ́ wípé kó má bà kún sínú nǹkan tó ń ṣe. Ẹ̀jẹ̀ mi dára gan ni ó jẹ́ ìtọ̀ tí ó máa ń ṣe àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ fún idie yìí. Mo fún ni ní ẹ̀jẹ̀ rí.

Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo jẹ́ ènìyàn kan tí kò kí n lá àlá tí kò tiẹ̀ kí n sábàá ni àlá. Tí mo bá sùn, mi ò kí n sùn taratara, mi ò kí n sùn púpọ̀. Tí mo bá ti rora sùn bí ọgbọ̀n ìṣẹ́jú, màá tún lajú wẹ́e, màá tún rorà sùn padà. Tí mo bá ti sùn nígbà mí i wákàtí kan, màá tún lajú wẹ́e. Fún ìdí èyí, èmi ò kí n ni àlá burúkú.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ dáadáa nítorí pé mo mọ̀ wípé ó jẹ́ ǹkan akòbá fún mi àti fún ọ̀pọ̀lọpọ̀ tí ó wà nínú mótò náà kí ó má ba jẹ́ okùnfà ìpalára tàbí ǹkan tó sì tún jẹ́ ǹkan tí ó lè yọrí sí ikú. Bẹ́ẹ̀ ni, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀.

Àwọn ojú òpó ayélujára tí ó wà pọ̀ ni onà tí ó po jabúra tá, ni ọ́nà tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kò mọ̀ tán, níwọ̀n ba òye mi àti ìwọ̀nba eyii ti mo mọ̀. Ayélujára tí ó wà ní ẹ̀rọ alágbèéká wa ati eyii ti a tun pe ni redio asoromagbesi pelu system ti o je àwọn ayélujára tí ó wà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìṣẹ́ ju wákàtí lọ. Pàápàá jùlọ tí ara mi bá jí pépé sí iṣẹ́, èmi a máa ṣe wákàtí mẹ́rin tàbí wákàtí mẹ́rin ata àbọ̀. Fún idí e yìí, mo máa ń ṣe ìṣẹ́ ju wákàtí lọ.

Ìwà ìṣòwò mi dára lọ́pọ̀lọpọ̀, tó bẹ́ẹ̀ gẹ́, tí mo bá ti ní kọ́sítọ́mà tí ó jà wọ́n oníbààrá mi dáadáa, mo máa ń fi ọ̀wọ̀ fún wọn dáadáa, wọn a sì máa lo èdè àpọ́nlé fún wọn kí wọn kí ó lè bá mi ra ọjà dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọwọ́ ọ̀tún àti òsì. Ọwọ́ mi méjèèjì tí Ọlọ́run pèsè fún mi, tí ó dánmọ́ mi lára ni mo máa ń lò dáadáa. Kò sì ṣí èyí tí ó pẹ́ di tàbí tí ó pẹ́ yọrọ nínú ọwọ́ mi. Fún idi èyí, ọwọ́ mi méjèèjì, ọ̀tún àti òsì ni mo máa ń lò dáradára.

Nǹkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn ni láti fi oorun mi lé Olúwa lọ́wọ́. Mo nílò láti gbàdúrà sí Ọlọ́run kí ó pa mímọ́ bí mo ṣe lọ sùn, kí ó má ṣe jẹ́ kí n ti ojú oorun dé ojú ikú, kí ó má ṣe jẹ́ kí n rí ogun àlákálà, kí ogun àlákálà kí ó má ṣe bo orí mi. Àdúrà ni mo máa ń gbà kí n tó lọ sùn.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tí ó bá ń dára, mo ní ìwà tí ó dára tí mo bá ń jẹun nítorí wípé tí mo bá ń jẹun, mo nílò láti pa ẹnu mi mọ́ kí n má ṣe má sọ̀rọ̀ fatafata nítorí wípé kò dára rárá fún mi ènìyàn àti fún mi láti má, láti má, láti má sọ ọ̀rọ̀ ní orí ńjẹun nítorí pé ó tún máa ṣe àkóbá fún ènìyàn kí ó, kí ó má bàá jẹ́ kí ó tún má tí èèyàn bá tún ń sọ̀rọ̀ nígbà tí èèyàn ń jẹun, ó tún máa ń fà á tí ata máa fi ń pá èèyàn lórí. Fún ìdí èyí, mo ní ìwà tó dára tí mo bá ń jẹun.

Nǹkan tí mo máa ń ṣe nígbà tí mo bá dúró de nǹkan ni sùúrù. Nítorí wípé òní sùúrù ni ó jogún ayé. Sùúrù dáa ní ọ̀pọ̀lọpọ̀ fún mi àti fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti ní nígbà tí èèyàn bá ń dúró de nǹkan, tàbí tí èèyàn ní àfojúsùn fún ǹkan kankan tí ó ń bọ̀ wá tí ó ò tí ì dé ọ̀dọ̀ èèyàn. Fún ìdí èyí, sùúrù ni mo máa ń ní tí mo bá ń dúró de nǹkan.

Àwọn nǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan ni kété tí ilẹ̀ bá ti mọ́, màá gbé ẹnu iṣẹ́ mi lọ láti lè máa lọ ṣiṣẹ́. Kí n lè ṣiṣẹ́, kí n lè jarè ìṣe, màá lọ sí ẹnu iṣẹ́ mi láti lè ṣiṣẹ́ dáradára kí n má ba à je jẹkújẹ. Fún idi eyìí, àwọn, mo máa ń lọ sí ẹnu iṣẹ́ mi ní òwúrọ̀ àti wípé nǹkan tí mo máa ń ṣe lé ẹnu iṣẹ́ mi ní òwúrọ̀ ni iṣẹ́ túfọ̀nù túfọ̀nù láti lè ṣiṣẹ́ lórí ẹ̀rọ ayélujára. Tí ó bá ní fọ́ọ̀tì, tí ó bá bàjẹ́, tí kò fẹ́ ṣiṣẹ́, paa pá jùlọ. Èyí tó bá kó fáírọ́ọ̀sì tàbí èyí tó bá kó sínú omi láti lè bá won ṣe àṣẹ àtúnṣe rẹ̀, èyí ni iṣẹ́ òwúrọ̀ mi kọ̀ọ̀kan.

Àwọn ohun èlò tí ó ṣe pàtàkì níbi iṣẹ́ mi ni wípé mi nítorí wípé iṣẹ́ fóònù ni èmi ń ṣe. Mo ní àwọn ǹkan tó ṣe pàtàkì lẹ́nu iṣẹ́ mi ni ẹ́ńjíìnì tí a máa ń fi ń jó ǹkan, tí ǹkan máa ń fi ń yọ àti èyí tí a máa ń fi ń wo ǹkan lára fóònù kí ó le tóbi, kí a lè fi mọ ibi tí a dọ̀jú ìṣẹ́ ko. Àti wípé a tún ní àwọn èyí tó tún ṣe pàtàkì ni ọ̀kan wà tí a máa ń pè ní tí ó jẹ́ gẹ́gẹ́ bí atọ́nà fún wa láti lè fi ṣe atọ́nà lára fóònù, láti lè fi jẹ́ kí kí a mọ ibi tí ìbàjẹ́ wà lára fóònù.

Nǹkan tí mo máa ń ṣe lásalẹ̀ ò kí ń ṣe nǹkan tí ó ṣe bàbàrà, nítorí wípé tí mo bá ti ṣe ẹnu tí ẹnu ṣẹ́ dé sí ilé, màá jókòó ní ìta tàbí ni sitting rúùmù mi láti lè máa wo nǹkan tí ó ń lọ ní àgbáyé lórí ẹ̀rọ ayélujára mi.